Ìgbà mélòó ni o má ń lo fóònù rẹ lójoójúmọ́? Fóònù jẹ́ ẹ̀rọ ìgbàlódé tí a má ń lò lójoójúmọ́. Mo ma ń lo fóònù mi lóòrèkóòrè. Mo ma ń lò ó ní àárọ̀, ọ̀sán àti alẹ́. Mo sì má ń lò ó láti fi ka ìwé.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní òrékòórè. A máa ń lọ bí ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀, a sì tún máa ń lọ ní ìjọ ìsinmi. Kí á lọ sí ilé ìjọsìn dára lọ́pọ̀lọpọ̀.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Mo fẹ́ kọ́ àwọn ìmọ̀ tuntun tó pọ̀ ní oríṣìíríṣìí. Mo fẹ́ kọ́ bí a ṣe ń lo ẹ̀rọ ayára bí àṣá, mo sì fẹ́ kọ́ bí a ṣe ń lo ẹ̀rọ tí à ń pè ní kọ̀ǹpútà.

Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? A máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá àbí káàdì tí à ń pè ní ATM. Ayé ti rọrùn ní òde òní lọ́pọ̀lọpọ̀.